Báwo ni a ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà ó rọrùn láti bá oníbàárà sọ̀rọ̀. So àá bí wọ́n léèrè, kí lẹ fẹ́ o? Kí lẹ̀ ń tà o? N táà ń tà nìyí, èló ni ẹẹ́ bá wa ràá, èló ni ẹ máa san? So ẹ jọ̀wọ́ ẹ wá bá wa ràá o. Ó ṣe pàtàkì láti bá wa ra ohun tí à ń tà.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí, aà kẹ́yìn lọ sí ilé oúnjẹ, à ó mọ̀ la o mo lágbára gan. Ò máa ń ṣẹlẹ̀ nígbà mi tó jẹ́ wípé, màá máa wo àwòrán ní ilé, ìyiun ní television, ìyiun mọ̀wu máwòrán. Elẹ́yìí tí ó máa ń mú mi pẹ́ lọ láti lọ jẹun. Elẹ́yìí ló fàá tó fí jẹ́ wípé, àwọn ẹ̀kọ́ àwọn àsìkò kan wà tó jẹ́ wípé mo máa ń pẹ́ lọ jẹun.

Ṣé mo ní ọkọ̀? Ee, nínú ohun tí ó da jù láyé, òun náà ni ọkọ̀ wà. Tó sì jẹ́ wípé, ah, inú tí èèyàn máa ń ní, tí èèyàn máa ń fi èèyàn yangan, tí èèyàn wà nínú olóríre láyé, tí inú èèyàn fi máa ń dùn, òun ni ọkọ̀ wà. Íwá ní ọkọ̀ ni, ó máa ń rin yàn lọ́wọ́ láti lọ-- láti lè jẹ́ kí èèyàn jẹ́, à, ẹni láti fi le rìn láti ibìkan sí ibìkan. Igbóke gbódo ni, yóò jẹ́ kó rọrùn tí èèyàn bá ní ọkọ̀. Níní ọkọ̀, à, kí iṣẹ́, à, à, nǹkan tó jẹ́ wípé, eh, ó rọrùn ni. Ẹ̀mí o, à, Ọluwa ó jẹ́ kí ayé ó rọrùn fún kàlùkù wa. Èmi ní ọkọ̀ eléyìí tí mò máa ń lò láti fi gbé mi jáde lójoojúmọ́ tí mò máa ń fi lọ ṣí ibi iṣẹ́. Eléyìí ló dẹ rọ̀ mí lọ́rùn láti fi lọ dé ibi iṣẹ́ tí mò ń lọ. À, tó sì jẹ́ wípé idé ibi iṣẹ́ mi, à, ó jẹ́ ǹkan tí ó rọrùn gan ni. Tó sì jẹ́ wípé, à, kò sí àpò dé kankan níbẹ̀ látara wípé ọkọ̀ òun ló máa gbé mi lọ, òun náà ni ó máa gbé mi bọ̀.

À ṣẹ o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ ni, à, ilé ìsẹ̀mbáyé jẹ́ ibi kan tó jẹ́ wípé, à, eèyàn á ti máa gbafẹ́. Bẹ́ẹ̀ náà sì ni eèyàn á máa kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ nípa báwo ni àwọn ohun ìṣàájú, báwo ni ó ṣi ṣẹlẹ̀ àti pé báwo ni àwọn ohun mèrírí. Eléyìí tó jẹ́ wípé èeyàn ti gbọ́ tipẹ́ àbí eléyìí tó jẹ́ wípé èeyàn ò tií rí àbí èyí tí èeyàn ò tìi gbọ́ rí. Ẹ̀eyàn a máa kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ nípa lílọ sí ibi ohun ìsẹ̀mbáyé. Bẹ́ẹ̀ náà sì ni èyàn á máa kọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀, pàtàkì jùlọ ní ìgbà tó bá jẹ́ wípé èeyàn rí ẹni mú èèyàn lọ eléyìí tó jẹ́ bí atọ́kùn àba tọ́ náà. Eléyìí tí yóò máa darí èèyàn tí ó sì máa sọ àwọn ohun mèremere àti ohun mèrírí eléyìí tó jẹ́ wípé ó lè ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kí èeyàn lọ sí, à, ẹrin Ìjẹ̀sà Waterfall. Eléyìí tí ó wà ní, à, ẹ, Ìjẹ̀sà lọ́hùn-ún. Tí eèyàn bá lọ síbẹ̀, èeyàn ó rí àwọn ohun mèremere gẹ́gẹ́ bí, bí omi ṣe ń sọ̀kalẹ̀ látorí àpáta tó sì jẹ́ wípé omi náà ń tutù mọ́ èeyàn. Bẹ́ẹ̀ náà ni a rí àwọn ibi ibòmíràn tó jẹ́ wípé eèyàn le lọ, tó jẹ́ wípé eèyàn yóò lọ kẹ́kọ̀ọ́, eèyàn ó sì lọ kọ́gbọ́n àwọn ohun mèrírí eléyìí tí pé, à, ó kọjú òye èèyàn tí eèyàn ó sì máa gbọ́, tí eèyàn ó sì máa rí. Gẹ́gẹ́ bí kí èeyàn lọ wo, à, ibi tí omi tutù àti omi gbígbóná eléyìí tí wọ́n ti pàdé ara wọn. Èeyàn ó rí pé tí èeyàn bá lọ sí àwọn, à, àwọn ibi tí a ń sọ yìí, à, ẹ̀kọ́ tó pọ̀ ni yóò máa kọ́. Bẹ́ẹ̀ náà ni òye tó, tó jíǹì ni yóò máa rí. Lílọ sí àwọn ohun ìsẹ̀mbáyé yìí, à, ó jẹ́ ohun gbóògì nínú pé èeyàn ń rìn àjò ìgbafẹ́. Bẹ́ẹ̀ náà sì ni ó jẹ́ ohun tó jẹ́ wípé, à, ìjọba náà wọ́n nílò láti nawó lé lórí tó jẹ́ wípé àwọn náà ó sì jèrè látara wípé wọ́n nawó lé lórí. Eléyìí tó jẹ́ wípé yóò máa mú àwọn oríṣìíríṣìí àwọn èèyàn wá síbẹ̀ láti wá wò. Bẹ́ẹ̀ náà sì ni oríṣìíríṣìí, à, àríwòye sí làwọn èèyàn ó máa kọ́ lẹ́ pàtàkì jùlọ tí ó bá ṣe wípé ìjọba náà gbé sí orí afẹ́fẹ́. Eléyìí tó jẹ́ wípé àwọn tí ó wà ní ìlú àtàwọn tí ò sí ní ìlú yóò máa jẹ́mukẹ́, yóò sì máa jẹ́rà án láti wá sí, à, ibi àwọn ohun ìsẹ̀mbáyé yìí láti wá kọ́ báwo làwọn ohun ìsẹ̀mbáyé yìí, báwo ni wọ́n ṣe jẹ́, báwo ni ìtàn lórí wọn. Ẹ̀yàn ó kọ́ ẹ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí àwọn, à, àwọn ohun ìsẹ̀mbáyé yìí tó fì jẹ́ wípé kó dà, ọmọ ékéré yó lè lọ. Bẹ́ẹ̀ náà sì ni àgbàlagbà náà o lè lọ. Tí ọmọ yékéré bá lọ, ẹ̀kọ́ tó pọ̀ ni ọmọ yékéré ó máa kọ́. Bẹ́ẹ̀ náà sì ni ọmọdé ó, ọmọdé ó kà sí ibi ohun ìgbafẹ́ tó sì jẹ́ pé ibi tó jẹ́ wípé ó lè fi lọ́kàn balẹ̀, tó jẹ́ wípé tó ò náà bá dé kíláàsì ìkẹ́kọ̀ọ́ rẹ̀, yóò lè sọ fún àwọn akẹ́kọ̀ọ́ àbá àwọn ọ̀rẹ́ rẹ̀ àbí àwọn tí wọ́n jẹ́ ọ̀rìn látara wípé, à, ẹ̀kọ́ tó ń rí kọ́ ni, àwọn ohun mèrírí tó ń rí níbi tó ń lọ ni. Bẹ́ẹ̀ náà sì ni àgbàlagbà náà tí ó dàgbà, àwọn náà á lè kẹ́kọ̀ọ́ látara wípé àwọn náà lọ ibi ohun ìsẹ̀mbáyé. Ohun ìsẹ̀mbáyé yìí ó jẹ́ ibi kan tó jẹ́ wípé tí èyàn bá ń lọ dáadaa, tí èyàn bá ń lọ dáadaa, ọkàn èyàn ó sì máa balẹ̀, èyàn ó sì máa rí ẹ̀kọ́ tó jẹ́ wípé èyàn ò tíì rí kọ́ ní ibòmí, èyàn ó sì máa rí kọ́. Ẹ̀mi máa lọ sí ibi ohun ìsẹ̀mbáyé yìí, à, ọ̀pọ̀lọpọ̀ àbí àwọn ohun ìwòye sí ó máa pọ̀ níbẹ̀ gan ò. Ó sì jẹ́ wípé àwọn tó jẹ́ wípé èyàn ó jẹ́ ìgbádùn látara wípé tí èyàn máa lọ sí àwọn ohun ìsẹ̀mbáyé yìí tó fi jẹ́ wípé ọkàn èyàn ó lè ṣe kínní, ọkàn èyàn ó lè balẹ̀, inú èyàn ó sì le dùn. Àrà èèyàn ń ò lè ya. Pàtàkì jùlọ, àbí ká sọ wípé, à, kí èyàn lọ wo àwọn ẹ̀kọ́ tí èyàn lè kọ́ látara wípé èyàn lọ sí àwọn ohun ìsẹ̀mbáyé yìí. Èyàn ó rí wípé ìdùnnú ni èyàn ó rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò, mò jẹ́ ǹkan tó jẹ́ wípé ó máa ń mójútó àkókò rẹ̀. Àkókò jẹ́ ǹkan tó jẹ́ wípé èèyàn ò gbọdọ̀ pàdánù nínú ayé. Bẹ́ẹ̀ náà sì ni tí èèyàn gbọdọ̀ mójútó káyé èèyàn o lè ba à dùn, káyé èèyàn o lè ba à rọrùn. Àkókò ó jẹ́ ǹkan tó jẹ́ wípé, à, èèyàn ò gbọdọ̀ jẹ́, èèyàn ò gbọdọ̀ pàdánù rẹ̀ o. Tí èèyàn bá pàdánù rẹ̀, a, èèyàn ó máa jẹ̀ ká à bà mọ́ o. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní ìsìn tí a bá ní a, kó máa kó máa waste àbí kó máa pàdánù àkókò rẹ̀. Gẹ́gẹ́ bí ó ń tètè lọ ilé ìwé ní ìsìn. Àwọn àsìkò kan wà tó jẹ́ wípé tó bá ń lò ní ilé ìwé pẹ̀lú pé ó ń tètè dé, lọ sí ilé ìwé àbí ó ń tètè lọ sí ilé ìwé, á rí i pé ọpọlọ rẹ̀ yóò di ṣe kí ni, yóò ti balẹ̀ kó tó di pé àkẹ́-- èè, ẹ̀kọ́ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ǹkàn oríṣìíríṣìí, oríṣìíríṣìí ẹ̀kọ́ ni wón ó ti kọ́kọ́ kọ́ láàárọ̀ kó tó di pé, à, àwọn akẹ́kọ̀ọ́ wọn lọ sí, à, ibi kíláàsì ìkẹ́kọ̀ọ́ wọn. Akẹ́kọ̀ọ́ tó bá ń gbìyànjú láti tẹ̀lé àkókò yìí, a á rí i pé irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà a máa wà ní iwájú. Bẹ́ẹ̀ ni kò ní wà l'órí ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni ó jè yóò jẹ́ ẹni, à, akẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ tíṣà rẹ̀, à, olùkọ́ rẹ̀ ni ó sì ṣe kí ni, ni ó níí fẹ́ rẹ̀, ni ó sì gbọ́kànlé wípé akẹ́kọ̀ọ́ yìí ọmọ dáadáa ni, akẹ́kọ̀ọ́ yìí ọmọ tí máa ń tètè dé ni. Bẹ́ẹ̀ náà ni ẹni tí máa ń tètè dé, tí ń mójútó àkẹ́- àà, àkókò rẹ̀ yóò jẹ́ ǹkan tó jẹ́ wípé àwọn èèyàn ó máa fẹ́ràn lá, láwùjọ. Àwùjọ gan-an ó níí fẹ́ rẹ̀, òun gan-an ó níí fẹ́ ara rẹ̀. Torí wípé àwọn èèyàn ó mọ̀ wípé aládè hùn ni, enì bà ṣì jẹ́ aládè òun. Dandan ni káwọn èèyàn ó, káwọn èèyàn ó jẹ́ ẹni tí wọ́n ó máa, tí wọ́n ó máa wò lọ́ọ̀kan, Tì áwọn èèyàn ó sì máa ṣe àríwóye kọ́ṣe rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni àwọn èèyàn ó máa ṣe ìgbọ́kànlé lọ́kàn rẹ̀ wípé ẹni yìí, ẹni tí èèyàn lè ṣe kí ni, tí èèyàn lè, à, à, gbọ́kànlé ni, ẹni tí èèyàn lè faratì ni. Ẹni tó jẹ́ wípé kò kí ń pàdánù àkókò rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni kò kí ń ṣe, à, à, ìṣàmúlò, ìṣàmúlò àkókò rẹ̀ ó jẹ́ lókùn kúndùn. Bẹ́ẹ̀ náà sì ni ìṣàmúlò àkókò rẹ̀ ó wúlò fún gan. Bẹ́ẹ̀ náà sì ni èmi náà gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ǹkan tó jẹ́ wípé mo máa ń ṣàmúlò àkókò mi dáadáa. Látara wípé tí ń bá tí fún èèyàn lákòókò pé àkókò bá ye o, màá wà nílé o. Àkókò bá yì ọ, òun ni màá lọ síbí kan. Màá tètè gbéra mi di dé láti lè jẹ́ wípé àkókò yẹn mi ní jè ọkọjá àti wípé àkókò yẹn mi ò ní fẹ́ kó jẹ́ wípé àwọn èèyàn máa wà nínú àwọn tó jẹ́ wípé àwọn èèyàn inú àwọn èèyàn ò ní dùn sí. Látara wípé èmi ò ṣàmúlò àkókò mi àbí látara wípé mi ń mójútó àkókò mi àbí látara wípé àwọn èèyàn wá tètè dé ibi tí mo, bí, bí mo ṣe sọ fún wọn pé kí wọ́n tètè dé, èmi wà ní, mo jẹ́ ǹkan tí mi ò tètè dé. Irú, à, à, àpẹẹrẹ bẹ́ẹ̀ yẹn. Irú ǹkan bẹ́ẹ̀ yẹn mi ò jẹ́ ẹ̀ǹìkan tó níí fẹ́ rẹ̀. Mi sì jẹ́ ǹkan tí ó máa ń fẹ́ kì áwọn èèyàn ó fi kí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí yóò dá nípa mi látara wípé mi ì ṣe àmúlò àkókò mi. Bẹ́ẹ̀ náà ni àkókò mi jẹ́ mi lógún gan-an ni. Ó jẹ́ mi lógún gan-an ni torí mọ jẹ́ ǹkan tó jẹ́ wípé ó ti ní à, àwọn atọ́kùn, atọ́ka, atọ́ka nínú ìgbésí ayé tí mo ti là kalẹ̀. Àwọn àlà, àlà, ìlànà tó jẹ́ wípé a tẹ̀lé tí mo máa ń tẹ̀lé lójoojúmọ́. Tím bá ti lè ṣàmúlò àwọn àkókò yẹn, a jẹ́ wípé àwọn tí mo là kalẹ̀ yẹn yóò padà jẹ́ àwọn tí máa pòfo àwọn àǹfààní láti ṣe oríṣìíríṣìí tí mo ti là kalẹ̀ lójoojúmọ́. Eléyìí, à, a máa ba mi nu jẹ́, eléyìí a sì máa rù mí ń nu. Eléyìí ò sì ní fa kí ń lè dé àwọn, à, à, kí ń sì lè ṣàmúlò àwọn tí mo fẹ́ ṣàmúlò lójoojúmọ́. Eléyìí tó fà tó fi jẹ́ wípé mo máa ń gbìyànjú láti ṣe àwọn àmúlò àkókò mi dáadáa.